Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi, o ti tó bi oṣù kan sí mẹ́ta ṣẹ́yìn. Látari wípé ìpàdé tí a máa ń ṣe ní oṣoọṣù mi ò lọ. Ká sì wípé mo lọ ni kò ní tó bẹ́ẹ̀. Ìdí nìyí tí o fi tó oṣù mẹ́ta ṣẹ́yìn.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí ibi àwọn ilé ìṣẹ̀mbáyé látara àwọn ìtàn àti ẹ̀kọ́ tí ènìyàn lè kọ̀ ní ibi bẹ́ẹ̀. Nítorí pé ìṣẹ̀dá ilé ìṣẹ̀mdáyé ìṣẹ̀mbáyé ó yàtọ̀ sí bí wọ́n ṣe ṣẹ̀ ẹ̀dá àwọn ilé ìṣínyìí. Àwọn ilé ìṣẹ̀mbáyé wọ́n máa ń fi amọ̀ kọ́ ṣùgbọ́n àwọn ilé ti ìṣínyìí sìmẹ́ntì ni wọ́n fi ń kọ́ wọn. Tó sì ṣe wípé wọ́n yàtọ̀ sí ara wọn.

Nígbà wo ni o kẹ́yìn fò? N bọ́ tilẹ̀ jẹ́ pé mo nífẹ̀ẹ́ láti máa fò. Ìgbà tí mo kẹ́yìn fò tóbi ọdún méjì sẹ́yìn nígbà tí mò ń kọ́ àwọn ọmọ ní eré ìdárayá. Ni àsìkò yìí, mo kọ́ wọn bí wọ́n ṣe ń fò. Eléyìí tí ó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà ki wọ́n yege níbi ìfò fífò. Fún ìdí èyí, ó ti tó ọdún mẹ́ta sẹ́yìn tí mo ti fò kẹ́yìn.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, olójú tó rẹwà ni ojú mi, olójú tó sì dára pẹ̀lú ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gan an máa ń fi ojú mi yan gan látàríi wípé ojú tí ó dára ni. So fún ìdí èyí, mo jẹ́ ẹnìkan tí o dudu tí kò sì kọlà fún ìdí yi ojú mi dára.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ dáadáa. Máa ma lo ìlẹ̀kẹ̀ ọwọ́, máa sì máa lo ìlẹ̀kẹ̀ ọrùn. Ni ìgbà mìíràn pẹ̀lú, màá máa lo ago ọwọ́, màá sì máa lo ọ ẹ̀gbà ọrùn náà, màá sì máa lo òrùka. Gbogbo àwọn ilé yìí náà ni a lè pè ní ẹ̀ṣọ́ ní ilẹ̀ Yorùbá.

Ṣé o máa ń mu àwọn ohun mímu pirotíìnì? Bẹ́ẹ̀ ni, nítorí pé mo máa ń mu, à, ṣùgbọ́n ẹ̀kọ̀ kan ni mo máa ń mu. Ní ìgbà ọdún ni mo sì máa ń mu àwọn nnkan eléyìí. Àwọn ẹ̀gbọ́n mi náà máa ń mu àti àwọn ẹbí mi. Fún idi eyìí, mo máa ń mu.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù ni orin Fuji, orin Yorùbá. Éléyì tò ṣe wípé wọ́n ò máa kọ àwọn orin ìjìnlẹ̀ ní inú ẹ̀ wọ̀n àpòòwe, bẹ́ẹ̀ ni wọ́n á tún ṣe àwọn ẹ̀fẹ̀ kéékèèké, bẹ́ẹ̀ ni wọ́n á tún ṣe àwọn ìtanijí lórísìíríṣìí nípasẹ̀ ìmọ̀ràn funfunni nínú àwọn orin náà. Ídí nìyí tí mo fi láìkì orin Fuji.

Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú? Àlá burúkú níní à ti tó bí ọdún mẹ́wàá sẹ́yìn. Ní ìgbà yẹn mo kéré gan, mo kéré, à ti tó bí ọdún mẹ́wàá sẹ́yìn. Fún ìdí èyí ṣùgbọ́n láti ìgbà yẹn mi ò lá àlá burúkú torí pé kíni mo máa ń gba àdúrà púpọ̀ lórí iru àwọn àlá burúkú bẹ́ẹ̀ kí Olórun má jẹ kí n láá mọ́.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù nítorí wípé gẹ́gẹ́ bí Mùsùlùmí tí mo jẹ́, mo gbọdọ̀ jí ní òru láti ṣe àdúrà fún Ọlọ́run ọba kí Ọlọ́run gba àdúrà mi. Mo gbọdọ̀ tọrọ àwọn nǹkan tí mo fẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Fún ìdí èyí, mo jẹ́ ènìyàn kan tí ó máa ń jí ní kùtùkùtù.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Daadaa mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ ní ilé ìwé mi. Bí mo bá sì lọ sí oko náà, mo tún máa ń ṣiṣẹ́ ju wákàtí tí mo fún ara mi lọ. Tí mo bá ń kọ́ àwọn ọmọ ilé ìwé, wákàtí tí wọ́n fún wa láti kọ́ wọn ni wákàtí kan. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, o máa ń lé bí i kó lé, bí i kó lé ìṣẹ́jú mẹ́wàá, bí i kó lé ìṣẹ́jú ọgbọ̀n.

Irú etí ìgbọ́ wo ni o máa ń lò? Etí ìgbọ́ tí mo máa ń lò jẹ́ eléti méjì. Eléyi tí ó ṣe wípẹ́ tí a bá kíbọ̀ ìdí fóònù eléétí ó ní wáyà ni. Ó ní okùn ní ìdí tí a lè kíbọ̀ ibi fóònù. Tí a bá ti wá kíbọ̀, gbogbo ohun tí àwọn ènìyàn bá ń sọ, tí wọ́n ń pè yẹn sí i, ọni ènìyàn ó máa gbọ́ ní etí ẹ̀, tí ó sì lè fi síi padà.

Ṣé o fẹ́ràn kọfí tàbí tíì? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kọfí mo sì fẹ́ràn tíì, tíì mo mu ó jẹ́ ǹkan tí ó wúlò púpọ̀ ni ibi tí mo ti wá. Látàrí òtútù àárọ̀ àti òtútù alẹ́ fún ìdí èyí àwọn èèyàn mu tíì, wọ́n á sì fi mu ẹ̀kọ. Ní ìgbà mìíràn wọ́n á dá tíì mọ́ lásán.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìrántí tí n mú rántí nígbà ọmọdé mi ni ìṣesí mi bí i kí n lọ sí ilé kéwú. Ilé yìí tí màá lọ gbà kéwú, tí màá sì ka ọ̀pọ̀ nǹkan tí wọ́n bá kọ́ mi ní ọjọ́ kejì. Ó ni ilé yìí tí mo rántí jù lọ. Mo sì tún nífẹ̀ẹ́ láti máa ṣe àánú ní gbogbo ìgbà náà.

Wákàtí mélòó ni ó máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Bí i wákàtí mẹ́wàá, màá wò ó ní àárọ̀, màá sì tún wò ó ní ọ̀sán, bẹ́ẹ̀ ni màá wò ó ní alẹ́. Ni ìgbà mìíràn, mo lè wò ó lẹ́ẹ̀ mẹ́ta ní ọ̀sán, ẹ̀ẹ̀ méjì ní òwúrọ̀, ẹ̀ẹ̀ márùn-ún ní alẹ́.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́ dáadáa, eléyìí tí a ń pè ní ẹ̀gbà ọwọ́. Ní ìgbà mìíràn, mo lè wọ sí awọ ọ̀tọ̀ mi, ní ìgbà mìíràn, mà a wọ sí ọwọ òsì mi. Mà a máa wọ eléyìí tí olóyèbo ń pè ní, ehn, silver. Ní ìgbà mìíràn ó sì tún lè jẹ́ gold ni eléyìí tí mo mọ̀ ń wọ̀. Ní ìgbà mìíràn sì ni yìí ó sì tún lè jẹ́ eléyìí tí a lè pè ní irin, eléyìí tí wọ́n fi irin ṣe ní ìgbà mìíràn.

Ìgbà mélòó ni o máa ń fọwọ́ lójoojúmọ́? Ìgbà, ìgbà mẹ́ẹ̀ẹ́dógún. Nítorí pé kíni gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Mùsùlùmí, a fọwọ́ ní àárọ̀ fún irun àárọ̀, a fọwọ́ ní irun ọ̀sán, a fọwọ́ ní irun ìrọ̀lẹ́, a tún fọwọ́ ní irun alẹ́. Eléyìí tí ń jẹ́ ìgbà mẹ́ẹ̀ẹ́dógún.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Ní ìgbà tí òjò bá rọ̀, mà á dúró sí inú ilé mi, mà á fọ ike, mà á sì kó ike náà sí ojò kí òjò kó lè rọ̀ síi. Tí òjò bá ti rọ̀ sí àwọn omi náà, mà á máa gbọn wọlé fún lílò inú ilé.

Oṣù wo ni a bí ọ? Oṣù tí a bí mi ni oṣù kọkànlá. Eléyìí tí ó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ni wón nífẹ̀ẹ́ sí ẹni tí wón bá bí nínú oṣù náà. Oṣù yìí ni ó kẹ́yìn sí, ó sì kejì kẹ́yìn sí ọdún. Eléyìí tó ṣe wípé oṣù kejìlá to tẹ̀lé oṣù kọkànlá. Fun idí eyìí, inú oṣù kọkànlá ni a bí mi.

Kí ni àwọn oun tí o fẹ́ràn lórí pizza? Mi ò ṣe ẹni tí ó máa ń jẹ pizza. Mi ò sì sí ní àwọn ibi tí wọ́n ti máa ń ta pizza. Ká ṣe wí pé mo wà ní ibi tí wọ́n ti máa ń ta pizza ni, a sọ wí pé mo ní àwọn ìrísí tàbí ìmọ̀ nípa in tí mo lè fẹ́ ní orí ẹ̀, ṣùgbọ́n mi ò sí ní ibi bẹ́ẹ̀. Fún idi eyìí mi i n jẹ pizza. Mi ò ṣi fẹ́ràn nǹkan kan lórí pizza.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ ni, mo ti gun alùpùpù rí, mo sì tún ti ní alùpùpù rí. Ní ìgbà tí mo dé láti ibi àgùnbánirọ̀ mi, mo ra alùpùpù eléyìí tí mo máa ń gùn lọ sí ibi iṣẹ́ dáadáa tí mo sì tún máa ń gbé àwọn ènìyàn dání.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Mi kì í jẹ́ kí fóònù mi gbóná, nítorí wípé kò ì ṣe gbogbo ìgbà náà ni mò ń tẹ fóònù náà. Bí fóònù mi sì tún jẹ́ fóònù eléyìí tí kò ì tètè gbóná, fún ìdí èyí, mi kì í jẹ́ kí fóònù mi gbóná rárá fún ìgbà kankan.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá, ó jẹ́ àwọn ìṣòro oríṣìíríṣìí. Ni ìgbà mìíràn, ó lè ṣe wí pé kò sí nẹ́tíwọ́kì. Ni ìgbà mìíràn, ó lè ṣe wí pé kò sí iná ní orí fóònù. Bo bá ṣe ti nẹ́tíwọ́kì ni, a á dúró kí nẹ́tíwọ́kì kò fi wá. Bo bá wa ṣe ti wí pé ti fóònù tí kò sí iná níbẹ̀ ni, a á mú fóònù náà lọ sí ibi tí a ti gbé iná lé ní orí tí yóò fi fàá iná, tí yóò fi ní iná.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀ nítorí wipé bí mo bá jókòó sí inú ọkọ̀, atẹ́gùn a máa gba ibi fèrèsé wa, mo sì máa ń sí fèrèsé náà sílẹ̀ kí atẹ́gùn ó lè wọlé dáadáa nítorí oru inú ọkọ̀

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? A lè sọ wípé oúnjẹ ọ̀sán mi ní ìgbà mìíràn. A máa gba ìsinmi ìs-- ìgbà mẹ́ta. Ní ìgbà mìíràn sì ni ó lè jẹ́ ìsinmi ìgbà méjì ó, ó ní irú ọjọ́ tí irú ẹ máa ń wáyé. Tó bá ṣe wípé ọjọ́ sán-- ọjọ́ ìsinmi ni, ìgbà kan ni. Tó bá wá ṣe wípé ọjọ́ ẹtì, àbámẹ́ta, ìgbà méjì ni.

Ṣé o máa n kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí ó máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Ni ìgbà mìíràn, mo lè kọ́ bí wọ́n ṣe máa ń ka ìwé. Ni ìgbà mìíràn, mo lè kọ́ bí wọ́n ṣe máa ń ṣe iṣẹ́ ní orí kọ̀m̀pútà. Ni ìgbà mìíràn sì ni yìí, mo lè kọ oríṣiríṣi iṣẹ́ tí a ń kọ àwọn ọmọ ilé ìwé lórí Íńtánẹ́ẹ̀tì.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́? Ìgbà tí mo kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́, ó ti tó oṣù mẹ́ta sẹ́yìn. Eléyìí tí ó ṣe wípé, eléyìí tí ó ṣe wípé mo lọ sí ibi bẹ̀ láti lọ gba iṣẹ́ akọni, iṣẹ́ olùkọ́ni ní ilé ìwé gíga, ní ilé ìwé gíga ní ìlú mi. Ilé ìwé yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ ni. Eléyìí ló mú kí èmi náà lọ láti lọ se àgbéga bá iṣẹ́ mi kí n wá iṣẹ́, iṣẹ́ lecturer, iṣẹ́ olùkọ́ni gíga ní ilé ìwé gíga náà.

Ṣé wifi rẹ yára tó? Wifi mi yára dáadáa. Méjì sì ni wifi mi. Alákọ̀kọ yára gan-an débi wípé màá máa fún àwọn ènìyàn lò pẹ̀lú. Elékèjì kò yára tó alákọ̀kọ tí mo rà ní ọdún kan báyìí sẹ́yìn. Fún idi èyí, wifi mi yára tó.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé? Ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé mi, bí mo ṣe ń ṣe ìdọ́gba, mo ń tẹ̀lé òfin tí Ọlọ́run fi kalẹ̀. Tí a bá wo ìwé mímọ́ tí ń ṣe kùránì, ó ti fi ààlàfò bí a ṣe máa ṣe. Àwọn òfin yìí náà ni mò ń tẹ̀lé. Màá ṣiṣẹ́ lásìkò ìgbà tí ó yẹ kí n ṣe iṣẹ́, màá sì tún sinmi ní àsìkò tí ó yẹ kí n sinmi. Eléyìí ni àwọn ìlànà tí mo fi ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé mi.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ohun tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi, ìṣe olùkọ́ ni tí mò ń kọ́, òun ni àga. Lẹ́yìn ilé yìí, tábìlì. Lẹ́yìn náà ni òǹkà ìwé tí àwọn ọmọ ilé ìwé ó máa fi kọ iṣẹ́. Lẹ́yìn ilé yìí ni òǹkà ẹ̀fún tí a máa fi kọ iṣẹ́ sí ojú pátákó.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń sè dáadáa? Kò sí irú oúnjẹ ilẹ̀ Yorùbá ilẹ̀ adúláwọ̀ tí mi ò mọ̀ bí a ti ń ṣe. Mo mọ bí a ti ń ṣe ẹ̀bà, mo mọ bí a ti ń ṣe ẹ̀wà, mo mọ bí a ti ń ṣe àmàlà. Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń ro ẹ̀kọ. Tí a bá fẹ́ ṣe ẹ̀bà, aa gbé omi léná, aa sì jẹ́ kí omi náà o, lélè yí tí aa wá da gààrí sí gẹ́gẹ́ bíi a bá ṣe fẹ́ jẹ mọ́. Bó bá sì ṣe wí pé àmàlà náà ni, a mọ àwọn àlàyé bí wọ́n ṣe ń ṣe.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù ní inú ọjọ́, o ní àkókò alẹ́. Nítorí wípé àsìkò yìí fún mi ní ìyọ̀nda láti pàdé ẹbí mi, láti sùn, láti se ìrántí àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun kan tí mo tán fẹ́ rántí, fún ìdí èyí, àkókò tí mo fẹ́ràn jù ni àkókò alẹ́.

Ṣé o ti sìnà rí? Rárá mi ò sìnà rí. Látari wípé gbogbo ìgbà tí mo bá ń lọ sí ibi kan, màá ti bèèrè ọ̀nà dáadáa lọ́wọ́ ẹni tí mo fẹ́ lọ bá. Ní ìgbà míràn sì ni yìí, màá ti kọ ìwé pélébé sí ọwọ́ tí yóò máa ṣe atọ́nà mi. Bí mo bá ti dé bẹ̀, màá bèèrè ọ̀nà.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ àwọn orúkọ mi dáadáa. Eléti ó ṣe wípé a lè tú sí oríṣiríṣi ọ̀nà. Òrúkọ mi dúró fún bàbá ìgbàgbọ́, ẹni tí ó ní ìgbàgbọ́ sí Ọlọ́run ọba tí ó dá, tí ó sì yẹ kúrò níbi ìgbàgbọ́ náà. Ó ní ìtumọ̀ orúkọ mi tí ń ṣe bàbá ìgbàgbọ́.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ dáadáa. Ni ìgbà mìíràn, màá máa kó fáìlì mi sí ibi iṣẹ́ mi, ní ìgbà mìíràn, màá kó o sí ilé ní ibi tí ọwọ́ ọmọ kéékèèké kò tí ì ní tẹ́ tí ò tí ì ní tó.

Báwo ni ó ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Àwọn ìṣòro ní ibi iṣẹ́, ó jẹ́ àwọn ìṣòro tí ó máa ń wá ní oríṣiríṣi. Eléyìí tí ó bá kéré tí mo lè yanjú fúnraamí, màá dáyanjú. Eléyìí ni àdáyanjú ìṣòro. Ní ìgbà mìíràn sì níyìí, màá máa pe àwọn tí ajọ́ ń ṣe iṣẹ́, àwọn akẹjọ gbà mi pé kí a jọ yanjú ìṣòro náà.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn fún mi nígbà tí mo bá sùn pẹ̀lú àánú Ọlọ́run. Látari wipé mo máa ń rí oorun sùn. Mo bá sì fẹ́ sùn orí ibùsùn tí ó dára ni mo máa ń sùn lé ní orí. Bí mo bá jí ara òkin tò mí, mi sì ń dààmú tí mo bá jí kòrí sí rẹ̀mí tí mo bá jí tán. Eléfi yé mi wípé ó máa ń rọrùn nígbà tí mo bá sùn.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń se ìgbéjáde ní ibi isẹ́. Mo máa ń kó àwọn ọmọ ilé ìwé jáde láti lọ rí irírì ayé. Ni ìgbà mìíràn, a lè kó wọn lọ sí ọgbà àwọn ẹranko láti lọ rí bí oríṣiríṣi ẹranko bí Ọlọ́run ṣe ṣẹ̀dá wọn. Ni ìgbà mìíràn, a lè kó wọn lọ sí ìlú mìíràn láti lọ rí àwọn agbega tí ó wà ní ìlú náà tí ò sí ní agbègbè ibi tí àwọn wà. Fún ìdí èyí, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ ni, mo mọ bí a ti ń wẹ̀ dáadáa. Oríṣiríṣi ìwẹ̀ sì ni ó wà. A lè wẹ̀ ìwẹ̀ odò, eléyìí tí àwọn ènìyàn tí ó pọ̀ tí wọ́n ó lọ wẹ̀ papọ̀ ní odò. A sì tún lè wẹ̀ ìwẹ̀ bí ara wa bá dọ̀tí tí a fi ọṣẹ àti kẹ̀ǹkẹ̀ wẹ̀. Méjèèjì yìí náà ni mo mọ bí a ti ń wẹ̀

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti pín oúnjẹ mi. Eléyìí ti o ṣe wípé mo le pín sí oúnjẹ ọ̀sán, oúnjẹ àárọ̀ àti oúnjẹ alẹ́. Bí mo bá ra oúnjẹ eléyìí tí kò ṣe sísè, màá pín, màá fi òye gbé ìgbà tí yóò gbó tí màá lò dà. Eléyìí ni pínpín ni.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni omi. Nítorí wípé omi làbùwẹ̀, omi làbù mú. Omi mímu yìí a máa ṣe ara ní oore. Ohun náà ó ma ń jẹ́ kí oúnjẹ tí ènìyàn bá jẹ kó dàá kó sì ṣe iṣẹ́ tó yẹ kó ṣe nínú ara. Tí o bá sí omi ní ara, arọ o kì í yá gére. Fún ìdí èyìí, omi mímu ni mo fẹ́ràn jù.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi ó jẹ́ ǹkan tó dára púpọ̀. Máa máa lo àkókò mi láti fi kọ́ ẹbí mi ní ẹ̀kọ́ ajaja ní ọjọ́ ìsinmi tí a ń pè ní, ní ọjọ́ àkọ́kọ́ ọ̀sẹ̀ ọjọ́ ìsinmi. Ẹlẹ́ẹ̀kejì ni pé màá máa fi àkókò mi fi bá àwọn ẹbí mi ṣeré, màá ti máa fi gbà wọ́n ní ìyànjú.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Kò sí ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi rárá. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, òun ni àwọn ènìyàn máa ń fọ ọkọ̀ titi wọn. Ṣùgbọ́n ẹni tó bá ní ọkọ̀ ni yóò fọ ọkọ̀. Àìní ọkọ̀ mi kò le jẹ́ kí n fọ ọkọ̀. Fún ìdí èyí, kò sí ìgbà tí mo máa ń fọ ọkọ̀.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún iléyá. Látàrí wípé gbogbo ènìyàn tí ó jẹ́ mùsùlùmí ni yóò dé láti wá ṣe ọdún náà. Àwọn èèyàn máa wà ní àti ọ̀nà jíjìn, ìlú tí ó jìn láti wá bá àwọn ẹbí wọn ṣe ọdún. Wọn á pa ẹran, wọ́n á sì se ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ eléyìí tí àwọn ènìyàn sì máa jó tí wọ́n máa yọ̀

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Ìbọ̀sẹ̀ eléyìí tí mo fẹ́ràn wọ̀, ó jẹ́ ìbọ̀sẹ̀ eléyìí tí ó gùn, tí ó sì tóbi, tí ó kì látàrí wípé tí òtútù bá mú, òtútù ò ní le wọ inú ẹsẹ̀ mi, síbẹ̀ kò tún ní máa ni mí lára tí mo bá wọ bàtà lé orí ìbọ̀sẹ̀ náà.

Èso wo ni o fẹ́ràn jẹ jù? Èso tí mo fẹ́ràn láti máa jẹ jù ó ni ọ̀gẹ̀dẹ̀ nítorí wípé tirọrún tirọrún ni èso náà fi máa ń wa, ó rọ̀, ó dùn, ó sì dùn fún ni láti jẹ àti wípé ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ oore tí ọ̀gẹ̀dẹ̀ máa ń ṣe ní ara. Lára àwọn oore tí ọ̀gẹ̀dẹ̀ máa ń ṣe ní ara ni wípé a máa ń jẹ́ kí ara dán, a sì máa ń mú ara ọlọ́mọkùnrin jí pípé.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Bẹ́ẹ̀ni, mo ní ètò àbò kọ̀ǹpútà. Kọ̀ǹpútà mẹ́ta ni mo ní, mo ní alágbékalẹ̀ sí orí tábìlì, mo sì ní méjì eléyìí tí a máa ń gbé sí ẹsẹ̀. Gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni mo ní ètò ààbò fún wọn pátápátá.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé dáadáa. Mo jẹ́ olùkọ́ni ní ilé ìwé, mo sì máa ń kọ́ àwọn ọmọ ní ìwé. Fún ìdí èyí, ó ti di dandan gẹ́gẹ́ bí olùkọ́ni kí èmi náà máa ka ìwé láti lè ní ìmọ̀ síwájú àti wípé gan-an olùkọ́ni tí kò bá ka ìwé, olùkọ́ni lásán irú wọn máa ń jẹ́

Ṣé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe yoga dáadáa ṣùgbọ́n kò kìí ṣe gbogbo ìgbà náà ni mo tún máa ń ṣe. Àwọn àsìkò kọ̀ọ̀kan tí mo máa ń fi ń ṣe, mo máa ń fi ń kọ́ àwọn ọmọ ilé ìwé mi náà ní ẹ̀kọ́ nípasẹ̀ bí wọ́n ṣe ń ṣe yoga. Tí àwọn náà bá délé wọ́n á lè máa ṣe. Bí mo bá wà ní ilé ní ìgbà mìíràn tí mo fẹ́ sinmi, tí mo fẹ́ roná lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun kan, màá ṣe yoga kí ara mi náà lè jagijiagiji.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà dáadáa. Oríṣiríṣi fìlà ni ó wà. A ní fìlà abètí ajá, a sì ní fìlà gọ̀bi, a ní fìlà eléyìí tí ó ṣe wí pé ọba ni ó máa ń dé. Ṣùgbọ́n fìlà eléyìí tí mo nífẹ̀ẹ́ síjú ni fìlà abetí ajá. Eléyìí tí ó ṣe wí pé mo nífẹ̀ẹ́ sí jù, màá máa wọ̀ sí orí gbogbo aṣọ tí mo bá wọ̀

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn láti máa lọ jù ni mọ́sálásí níbi tí àwa Mùsùlùmí ti máa ń pàdé ní ọjọ́ Jímọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò wá pẹ̀lú oríṣìíríṣìí aṣọ tó mọ́ àti bàtà tó dára àti lọ́fíndà tí wọ́n ó fi sí ara. Gbogbo wa o pàdé ní Jímọ̀ a sì máa ṣe àdúrà fún Ọlọ́run pé kó ṣàánú wa.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkínni lórí fóònù mi dáadáa. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan, àwọn ará ilé mi, wọn a máa bá mi tan ìkínni ní orí fóònù mi. Àwọn òbí mi tí mo bá fẹ́ kí wọn àti àwọn ẹ̀gbọ́n mi máa tan ìkínni orí fóònù mi kalẹ̀

Ìgbà mélòó ni o máa ní ìpàdé lọ́sọ́ ọ̀sẹ̀? Ìgbà méjì ni mo máa ní ìpàdé lọ́sọ́ ọ̀sẹ̀. Ni ọjọ́ Jímọ̀, màá ní ìpàdé ní ọjọ́ náà ni ọjọ́ ìsinmi, màá tún ní ìpàdé ẹbí ní ọjọ́ ìsinmi.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí ó máa ń sáré ní orí pápá. Mo sì máa ń kó àwọn ọmọ ilé-ìwé náà lọ sí orí pápá láti lọ sá eré. Eléyìí tó ṣe wípé ẹni tó bá gbígba oróòkè, òun ni a máa ń ṣe ẹ̀bùn fún. A fún un ní ẹ̀bùn pé ó gbígba orí òkè. Ẹ̀mí náà sì máa sáré pẹ̀lú won dáadáa.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi máa ń dúró dáadáa. Bóòwù lẹ́ wípé tí mo bá ti tan data tí mo wọ ori íńtánẹ́ẹ̀tì, òní bátìrì náà máa ń tètè ń jó. Ṣùgbọ́n láìsí àwọn wọ̀nyí, bátìrì náà máa ń dúró láti ṣe iṣẹ́ tí mo fẹ́ jẹ́ kó ṣe dáadáa.

Ṣé o máa ń gba àwọn ìméèlì àìwúlò? Bẹ́ẹ̀ ni, mo máa ń gba àwọn ìméèlì àwúlò dáadáa ni orí ìméèlì mi. Ni ìgbà mìíràn, ó lè jẹ́ àwọn ìjọ tí mi ò mọ̀ rí, tí mi ò sì ní ìbáṣepọ̀ pẹ̀lú, ni wọ́n ń tẹ àtẹ̀ránsẹ́ náà sí mi. Ni ìgbà mìíràn, ó lè jẹ́ àwọn alábáṣepọ̀ mi náà ni wọ́n tẹ àtẹ̀ránsẹ́ ìméèlì aláwúlò sínú ìméèlì mi.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Àkópò fún ìrìnàjò, ó jẹ́ nǹkan tí ó le di púpọ̀. Ní ìgbà mìíràn, ìrìnàjò mi lè pọ̀ kó tó bí ìrìnàjò mẹ́ta. Bí mo bá fẹ́ ṣe irú ìrìnàjò báyìí, màá tó ní ìsọ̀rí ìsọ̀rí. Màá ṣe ìrìnàjò náà léṣe léṣe. Báyìí ni mo ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Bí ọkọ̀ bá ń bọ̀, màá na ọwọ́ sí i, màá sì dáa dúró, màá sì dáa dúró pé kó dúró fún mi láti iwájú rẹ̀. Ṣùgbọ́n tí ó bá ṣe wípé ọkọ̀ gíga ni, mà á sún mọ́ wájú wájú láti lè jẹ́ kí ọkọ̀ náà rí ni pé mò ń dúró. Ìgbà mìíràn máa máa na asọ eléyìí tí ó pọn sí òkè kí ọlọ́kọ̀ náà lè tètè rí ni.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mà máa gun kẹ̀kẹ́ ní agbo ilé ní ìgbà mìíràn, màá ma gun kẹ̀kẹ́ ní orí pápá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ìgbà náà. Ṣùgbọ́n nísinyí, mi ò ti gun kẹ̀kẹ́ mọ́.

Irú kọ̀ǹpútà wo ni o ní? Kọ̀ǹpútà tí mo ní ó jẹ́ kọ̀ǹpútà mẹ́ta alágbẹ́kalẹ̀ sí orí tábìlì àti alágbẹ́ sí orí ìtàn. Méjì alábẹ́kalẹ̀ sí orí ìtàn ni mo ní. Mo ní Toshiba mo sì tún ní eléèti a lè pè ní HP. Eléè alábẹ́kalẹ̀ sí orí tábìlì mi jẹ́ Dell.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitì wẹ̀ rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitì wẹ̀ mi dáadáa. Látàrí wípé àwọn náà ni mò ń lò láti fi ṣe iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bí mo bá fẹ́ wo orí Íńtánẹ́ẹ̀tì bí i-míìlì mi, àwọn sọfitì wẹ̀ yìí náà ni mò ń lò. Fún dí èyí, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitì wẹ̀ mi.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Kò sí ìmọ̀ tuntun kankan tí mo fẹ́ kọ́ kọjá ìmọ̀ kọ̀mpútà eléyìí tí ó ṣe wípé yóò ràn mí lọ́wọ́ láti lè tẹ̀síwájú nípa ẹ̀kọ́ ìmọ̀ òde òní nítorí wípé ẹni tí ò bá ní ìmọ̀ kọ̀mpútà ní òde òní, bí i pé ènìyàn o mọ̀ tó ń ṣe ni.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Àwọn ẹbí mi: ẹ̀gbọ́n, àbúrò, ará, a máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ mi náà, wọ́n a máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Fún'dí ẹ̀yìí, èmi náà máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ dáadáa.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Irun mi ni ṣíṣe, ó pín sí oríṣiríṣi ọ̀nà tí mo máa ń fi ń ṣe. Ni ìgbà mìíràn, mo lè ṣe é ní ọjọ́ ẹtì, ní ìgbà mìíràn, mo lè ṣe é ní ọjọ́ ìsinmi. Tí mo bá fẹ́ ṣe irun mi, mo nífẹ̀ẹ́ láti máa fa tàn yanyan. Eléèti kò ní sí irun kankan tí ó ṣẹ̀ kò ní rí mi.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ọ̀nà tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí pé ọ̀nà mẹ́ta. Ní ìgbà mìíràn, mo lè fi kọ́kọ́rọ́ mi sí inú ilé. Ní ìgbà mìíràn, mo lè fi kọ́kọ́rọ́ mi sí inú àpò. Ní ìgbà mìíràn sì ni yìí, màá máa fi kọ́kọ́rọ́ mi sí ọwọ́ ìyá mi. Látàrí wípé tí ǹkan nínú àwọn kọ́kọ́rọ́ mi bá sọnù, màá lè rí ọ̀nà àti wọlé, ọ̀nà àti sí.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Nítorí wípé àwọn ọmọ ilé ìwé wọ́n nífẹ̀ẹ́ sí kí wọ́n máa gbọ́ ìròyìn kí wọ́n fi lè mọ ohun tí ó ń lọ ní orílẹ̀-èdè àti ìlú tí wọ́n wà. Fún ìdí èyí, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù ni ọjọ́ ìsinmi nítorí wípé ọjọ́ náà dára púpọ̀. Ó fún mi ní yọ̀nda àti ṣe àwọn iṣẹ́ tí mo ṣekú ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ. Bí ó sì tún fún mi ní yọ̀nda àti wo eré ìdárayá eré bọ́ọ̀lù.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Bí mo báti fẹ́ jí ní òwúrọ̀, ago ìyá mi máa ń jáde síta, á jẹ́ kí a mọ̀ pé àsìkò ìrunntí tó. Bí mo bá sì ti jí ni màá gbé àgé, màá ṣáàlù wálà. Lẹ́yìn àlùwàlá mi, màá dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run bá tó jí mi, màá sì lọ sí mọ́sálásí.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Bí mo ṣe máa ń rí dájú wípé ọjà mi dára ni pé àwọn ǹkan èlò tí mo fi ṣe ọjà mi, ó jẹ́ àwọn ǹkan èlò eléyìí tí ó máa ń dára púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń lọ ra àwọn ǹkan èlò ọjà mi fúnra mi. Elékejì ni àwọn bíi aṣọ tí mò ń tà, èmi fúnra mi ni mo máa ń lọ sí ọjà ní ìlú Osogbo láti ra ọjà eléyìí tí mo mọ̀ pé yóò wúlò tí yóò sì dára púpọ̀.

Te o máa ń wo àwọn ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò ní orí tẹlifísàn dáadáa. Ni ìgbà mìíràn, màá ma wo ètò Yorùbá. Ni ìgbà mìíràn, màá ma wo ètò ìròyìn. Ni ìgbà mìíràn sì ni yìí, màá ma wo ètò ohun tí ó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹ̀yín? Ìgbà tí mo kẹ́yìn lọ wo ẹ̀yín ni bí oṣù bí márùn-ún sẹ́yìn. Àwọn ẹ̀gbọ́n mi àti àwọn ọ̀rẹ́ mi, òní àwọn náà lọ láti lọ wo ẹ̀yín ní ìgbà yẹn.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Bí oṣù kan sẹ́yìn, nígbà tí a wà ní inú ilé ìwé ni ọ̀kan lára àwọn ọ̀gá tí a jọ ń ṣiṣẹ́ kọ iṣẹ́ tí kò dára tó, tí mo sì wo iṣẹ́ náà wò. Ìgbà tí mo wo iṣẹ́ náà wò mo ríi wípé iṣẹ́ náà kò múná dóko, mo sì kọ àgbékalẹ̀ iṣẹ́ náà wípé kí o lọ tún-un kọ.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin kẹ́yìn ni ọdún kan sí ẹyin nígbà tí wọ́n ń ṣe ìdíje eré, eré àdúgbò ní ìlú mi. Eléyìí mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n péjọ láti máa kọrin ṣùgbọ́n ìgbà tí máa fi dé ibi bẹ̀ ọjọ́ ti lọ ní ọjọ́ náà lọ́hùn ni ìgbà ọdún sì ni ìgbà náà.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Bí ìwà ìṣòwò mi se rí jẹ́ nǹkan tí ó dára púpọ̀ nítorí pé àwọn oníbàárà mi máa máa bá wọn ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́, suuru máa sì máa fi ọ̀rọ̀ tútù dára wọn ní ara yá. Wọn sì máa ra ọjà pẹ̀lú dùnnú ní ọwọ́ mi. Fún ìdí èyí, ìwà ìṣòwò mi ó dára.

Ṣé o máa ń rántí àláà rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń rántí àláà mi dáadáa. Bí mo bá sùn, bí mo bá láàlá, màá rántí. Ní ìgbà tí mo bá jí, ọ̀pọ̀lọpọ̀ àwọn àláà mi náà wọ́n á sì tún máa ṣe ní ojú ayé. Tó ṣe wí pé nǹkan tí mo lá ní àlá á ṣẹlẹ̀ ní ojú ayé, màá sì rántí wí pé mo lárú nǹkan bẹ́ẹ̀ ní àlá.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyàwó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn, ó jẹ́ iṣẹ́ tó dára púpọ̀. Iṣẹ́ akọni ní ẹ̀kọ́ ni iṣẹ́ tí mo ṣe, tó sì ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà ni wọ́n ṣorí ire jáde ní ibi iṣẹ́ náà. Ṣé kí ṣe pẹ́ ti bẹyen?

Báwo ni o ṣe máà ń kojú àsìkò ìparí iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń ṣe iṣẹ́?

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú, ó jẹ́ àwọn èrò dáradára. Látàrí wípé àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe ní ọjọ́ iwájú, ó jẹ́ bí iṣẹ́ mójútólè àti ìṣe olùkọ́ni àgbà ní àwọn ilé ìwé gíga. Mo sì ti ń ṣe ìgbìnyànjú lórí bí yóò ṣe ṣe é ṣe tí ó ní ń fún mi ní wàhálà.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jẹ́ eléyìí tí o òrùn ò mú púpọ̀, tí ó ṣe wí pé atẹ́gùn ń fẹ̀. Tí ojú ọjọ́ bá dára, tí oòrùn ò mú, a máa ran ènìyàn ní owó ní àsìkò ìgbà tí èèyàn bá ń ṣiṣẹ́, torí wí pé iṣẹ́ náà kò ní súni èèyàn.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Látàrí wípé àwọn òbí mi, àwọn tó bí mi, ìyá àti bàbá mi, wọ́n sọ fún mi irú àmì ìràwọ̀ tí moní. Àmì tí ó dára tí ó sì ní àlàáfíà oun ni àmì ìràwọ̀ mi.

Ṣé o máa ń di ọjà àbọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà àbọ̀ nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ní igbà tí mo bá lọ sí ọjà Àtàója, Osogbo, mo máa ń ra aṣọ. Aṣọ yìí máa kó sí ẹ̀yìn ọkọ̀, màá sì kó wá sí ìlú mi ní ìlú Ìlá. Lẹ́yìn èleyìí ni màá bẹ̀rẹ̀ sí ní ta àwọn ọjà náà.

Gíga tó ga tó, gíga tí mo ga, ó pọ̀ dí rẹ̀. Ó fẹ́ tó ẹsẹ̀ bàtà mẹ́ẹ̀ẹ́dógún, látari rí pé mi ò ga púpọ̀, ṣùgbọ́n mo sì ga ju ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lọ. Gíga mi jẹ́ òókàn, ẹẹ́fà àti èje.

Ṣé o máa ń jẹun nínú ọkọ rẹ? Mi ò kí jẹun nínú ọkọ mi torí pé mi ò ní ọkọ. Ṣùgbọ́n mo nígbàgbọ́ pé Ọlọ́run á ṣe láìpẹ́ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Tí mo bá ní ọkọ, mo lè jẹun nínú ọkọ mi dáadáa.

Ìgbónájẹjẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbónájẹjẹ́ tí ó lọ́ wọ́rọ́ òun ni mo fẹ́ràn. Eléyìí tí kò pọ̀ látàrí nínú òtútù gan pẹ̀lú òun ni. Tó bá ti di inú òjò tí òtútù mú, kò ní wúlò fún ìgbónájẹjẹ́

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Bí mo bá wà nínú ẹ̀rọ ìgbésókè, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ni wọ́n máa ń wà ní ibi ibẹ̀ pẹ̀lú mi. Ọkùnrin lè wà ní ibi ibẹ̀, obìnrin náà máa wà ní ibi ibẹ̀. Fún'dí ẹ̀yìí, kò sì sí bí a ṣe ní sọ̀rọ̀ pọ̀. Mo sì máa ń bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn ènìyàn tó kù náà ṣe máa ń bá wọn sọ̀rọ̀

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa ń bi mí ní irú àwọn ìbéèrè báyìí, ṣùgbọ́n bí mo ṣe máa ń dáàbò bo ni wípé mo máa ń lo àwọn oríṣìíríṣìí àmì eléyìí tí ó jẹ́ oókan, èjì, ẹ́tà, ẹ́ẹ̀rìn tí ẹni kankan ò mọ̀. Àwọn oǹkaye yìí ni mo má ń rí, wọ́n ni mo máa ń lò láti fi dáàbò bo àwọn nǹkan mi ní orí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o mọ bí a ti ń yà àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń yà à. Daádaa, màá sì máa kọ́ àwọn ọmọ ilé ìwé gan-an ní àwòrán yíyà. Fún ìdí èyí, mo mọ bí a ti ń yà àwòrán. Kò sí irú àwòrán tí mi ò lè yà. Mo lè ya ènìyàn, mo lè ya igi, mo lè ya ẹran oko pẹ̀lú.

Ṣé o máa ń mọ àwọn èrò ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn èrò ìlera. Eléyìí tí ó ṣe wípé a lè pè ní ìpara. Àwọn ọmọ mi náà a máa mu, bẹ́ẹ̀ ni àwọn òbí mi náà máa mu àwọn èrò ìlera. Ọ̀dọ̀ wọn náà ni mo ti kọ́kọ́ rí ní mo ṣì tun kọ́kọ́ kọ́. Mí mú àwọn irú àwọn èrò ìlera bẹ́ẹ̀. Fún ídì eyi, mo máa ń mu àwọn èrò ìlera dáadáa.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ ni, mo ní aṣọ òtútù. Eléyìí tí ó tóbi mẹ́rin pẹ̀lú. Mo ní eléyìí tó fẹ́lẹ́, mo sì ní eléyìí tí ó ki dáadáa. Mo ní eléyìí tó tóbi, mo sì tún ní eléyìí tí ó kéré. Tí òtútù ò bá mú púpọ̀, màá wọ eléyìí tó fẹ́lẹ́, tí òtútù bá mú gan, màá wọ eléyìí tí kò eléyìí tí ó ki tí ó ki dáadáa.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Mi ò kí i ṣe ẹni tí kò jẹ ẹran. Máa máa jẹ ẹran dáadáa. Ẹnu mi ẹnu ẹran ni. Nítorí pé tó bá tun di ìgbà ọdún iléyá, a tún mú àgbo mọ́lẹ̀, a tún jẹ ẹran. Fún ìdí èyí, mo máa ń jẹ ẹran dáadáa.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi dára púpọ̀, màá sì máa sáré gaan, nítorí pé ìdárayá a máa fún ni ní àlàáfíà. Ni ojoojọ́ ìsinmi, òun ní mo máa ń lọ sí orí pápá láti lọ ṣe eré ìdárayá pẹ̀lú àwọn akẹ́ẹ ajọ kẹgbà mi tí a jọ ṣeré àwọn ọ̀rẹ́ mi. A ṣeré láti ago méje títí tí yóò fi di ago mẹ́wàá.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi ó jẹ́ oríṣi ọ̀nà mẹ́ta. Alákọ̀ọ́kọ́ ni àtẹnudẹ́nu. Eléyìí tó ṣe wí pé màá sọ fún àwọn ènìyàn pé irú ọjà báyìí ni mò ń tà, tí àwọn náà sì bá mi sọ fún àwọn alábàágbé wọn tàbí ẹbí wọn wípé irú ọjà báyìí ni ẹni wa ń tà. Eléèkejì ni elépolówó ní orí tẹlifíṣàn. Elẹ́ẹ̀kẹta oun ni ìta ọjà tí ó dára fún àwọn ènìyàn.